Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù. Tí nẹ́tíwọ̀ọ̀kì bá wà dáradára, ìyèn ẹ̀rọ ayélujára tí ó bá wà dáradára, tí nẹ́tíwọ̀ọ̀kì dúróore, mo fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀ ìgbà o. Mo fẹ́ràn rẹ̀ dáradára.

Ṣé o máa ń ṣe yoga? Rárá àti rárá. Mi ò ní ìmọ̀ nípa ohun tí a ń pè ní yoga, bó tilẹ̀ jẹ́ pé mo ti gbọ́ rí. Ṣùgbọ́n yoga, mi ò kí ń ṣe rárá àti rárá. Mo rò pé yoga yìí ní ṣe pẹ̀lú àwọn ẹ̀de kan, àwọn àṣà ká àti àwọn ènìyàn kọ̀ọ̀kan.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin gospel, àwọn orin Kristẹni bóyá ní ti ìbílẹ̀ ni àbí ní ti òkè òkun, ṣùgbọ́n tó bá yá ti jẹ́ orin onígbàgbọ́ tó ní ìṣepọ̀ ni tó sì ní beat dáradára nínú, whether worship ni o àbí tó ní wó lọ́wọ́nlẹ̀ àbí líle tó pariwo, tó bá yá ti jẹ́ orin gospel, orin Kristẹni.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? À, ìgbà tí mo rìnrìn àjò fún iṣẹ́ gbẹ̀yìn ló ti tóbi ọdún méjì ọ̀sì mẹ́ta, nítorí pé ní ọ̀pọ̀ ọgbà èèyàn òbí iṣẹ́ a kò ṣe rò ọ̀fẹ́ láti lè sọ pé a rìnrìn àjò lọ sí ibi tó dènà. So ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ẹ̀kan níbi ọdún díẹ̀, ó yabi ọdún márùn-ún wọ̀ sí ibi mẹ́fà síra wọn. Nígbà tí èèyàn bá ní ẹrù ọ̀fẹ́ láti kúrò ní ibi kan lọ sí ibòmíràn.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? A! Mi ò tí ì ní ọkọ̀, mo fojú sọ́nà ń gbàdúrà fún ọkọ̀ ni. Lọ́wọ́lọ́wọ́ mi ò tí ì ní ọkọ̀ ṣùgbọ́n tí a bá sọ nípa ti ohun èlò bí generator ní ọ̀pọ̀ ìgbà nígbà tí a bá wà ní òpin ọ̀sẹ̀, màá gbìyànjú láti ra nítorí pé ina ìjọba kò fi gbogbo ara ṣe rẹ́gí.

Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa kọ orin, ní pàtàkì jùlọ tó bá jẹ́ orin onígbàgbọ́, orin tó bá ṣà ti ní beat tí ó dára nínú, mo fẹ́ràn láti máa kọ orin. Ní ìgbà tí mo bá wà ní ayé ara mi, ìgbà mìíràn tí mo bá ti ẹ̀ máa kọ káàkiri mo máa ń gbọ̀.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni, ní gbogbo òpin ọ̀sẹ̀ ní ọ̀pọ̀ ìgbà mo máa ń ṣe ìdárayá. Pátákì jẹ́ eré ìdárayá bóyá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tàbí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ọ̀pọ̀ ìgbà ni eré ìdárayá tí mo fẹ́ràn jù tí mo lè máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà ní òpin ọ̀sẹ̀ tí àǹfàní bá ti wà. Mo máa ń ṣe eré ìdárayá dára dára.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ni ọ̀pọ̀gbà, boyá nípa ìrànlọ́wọ́ ti owó, nípa ìrànlọ́wọ́ ti iṣẹ́, nípa ìrànlọ́wọ́ ìròyìn láti lè bá wọn ṣé. Mo máa ń gbà ní ọ̀pọ̀ erọ̀ láti ran àwọn èeyàn lọ́wọ́. Èmi fẹ́ ìrànlọ́wọ́ tí ènìyàn bá nílò, nígbà tó bá wá tó bá sọ, àbí nígbà tí mo bá ni kò feel pé ẹni báyìí nílò irú ìrànlọ́wọ́ mi, mo máa gbìyànjú nípa tẹ̀mi láti lè ṣe ìwonba tí mo lè ṣe fún ènìyàn bẹ́ẹ̀

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Ni ọ̀pọ̀ ọgbà lórí bọ́yá oògùn rírà àbí àwọn nǹkan mìíràn tó níí ṣe pẹ̀lú ohun tí ẹnu ń jẹ. Máa ka àwọn àdéhùn wọ̀nyí láti lè jẹ́ kí ní ìdánilójú pé ohun tí mo rà ó jẹ́ ohun tó jẹ́ ojúlówó kó má bàá jẹ́ faakì.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Kí ni mo maá n ṣe nígbà tí mo bá n dúró de nǹkan ni wipé mo máa ń jòkòo farabalẹ̀. Tó bá ṣe ṣe nígbà mìíràn ewẹ̀, mo máa jòkòo, mo máa ma ka àwọn ìròyìn tàbí fi àkókò yẹn yẹ àwọn ohun tí mo bá ní láti ṣe. Ó yá lórí ẹ̀rọ, a, ìbánisọ̀rọ̀ mi, màá fi rú àkókò yẹn, màá fi ń yẹ̀ wọn wò.

Ṣé o máa ń ṣe ìpè fídíò bẹ́ẹ̀ni ní orí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bóyá lórí WhatsApp ni Facebook ni mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti bá àwọn ọ̀rẹ́ mi pàtàkì jùlọ àwọn tó jẹ́ mo ti rí fún tó ti ṣe bí ìgbà díẹ̀ máa ń lò láti bá wọn sọ̀rọ̀.